Oríṣiríṣi àṣálẹ́ ló wà ká máa pùrọ̀ torí pé àṣálẹ́ ní ọjọ́ tí bá lọ ibi iṣẹ́ ó yàtọ̀ sí àṣálẹ́ ọ̀sẹ̀ tó bá ti tán. Àṣálẹ́ tí mo bá lọ ibi iṣẹ́, alẹ́ náà ni mo máa ń dé láti ibi iṣẹ́ délé. Ago mẹ́fà bí ago méje lóru. Tí bá ti dé, mo gbọdọ̀ jẹun, mo gbọdọ̀ wá ǹkan àti aṣọ, gbogbo ǹkan tí mo nílò fún ọjọ́ kejì tí bá ti lọ ibi iṣẹ́. Tí bá ti di àṣálẹ́ pé ọ̀sẹ̀ tó ti parí, màá wá máa wo TikTok, Instagram. Mo máa wà ní orí social media kí n lè mọ gbogbo ǹkan tí mo ti miss, tí mi lè rí wò ìgbà tí mò ń ṣiṣẹ́ torí pé iṣẹ́ lógun ìṣẹ́. O gbọdọ̀ ṣiṣẹ́. Mi ò gbọdọ̀ fi àsìkò tí mo yẹ kí n fi ṣiṣẹ́ fi máa wo ǹkan tó wà lórí social media.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí Àáràárọ̀ tí mo bá ti ń lọ síbi iṣẹ́. Ibi tí ọkọ̀ ojú ọ̀nà wà láti ibi tí mò ń gbé lọ ibi iṣẹ́ jìnnà. Tí mo bá mú ara mi kí n gùn ọkọ̀ ojú omi, kò ní ju wákàtí ogún tí máa fi dé ibi iṣẹ́, mi ò dé ní pàdé sùnkẹ́rẹ́ fáàkẹ́rẹ̀ ọkọ̀ kankan. Mo ti gùn ọkọ̀ ojú omi rí láti ilé mi lọ síbi iṣẹ́, tí ń bá ti dé jáde náà sí ibi tí mo ti lè jẹun tó jìnnà díẹ̀ tí ń bá ń lo ọkọ̀ ojú ọ̀nà, máa gùn ọkọ̀ ojú omi lọ síbẹ̀.

Ibi tí mo nífẹ̀ẹ́ràn láti má a lọ jù ni beach, nǹkan tó ń pè ní ọ̀sà. Mo ní ìfẹ́ ibi omi torí pé ó máa ń dà wí pé gbogbo ẹ̀ ó dá lọ, kò sí wàhálà, kò sí ìrònú, kò sí pé ọkàn mi wà níbi kan torí pé bá ti ń wo omi, ọkàn wà a máa balẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe wá a tutù. Omi ní ìwúlò tó máa ń ṣe fún ara tí eeyan bá wà láàrin omi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí wọ́n se ń tún àwọn nǹkan ṣe torí pé tó bá ti wà níbí kan, tó bá ti ń gbélé tó jẹ́ ìwọ nìkan, o ní gbọ́dọ̀ láti mọ̀ pé o mọ tú nǹkan ṣe fún ara ẹ torí pé òun ṣe gbogbo ìgbà ni àwọn èèyàn máa wà pẹ̀lú ẹ. Ìgbà mi mo lè tún nǹkan tí mo ń wò bí tẹlifísàn tó bá bàjẹ́ tó bá need nǹkan bí i, tó ń jẹ́ wáyà, mo lè yẹ̀wò kí mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Tó bá jẹ́ wípé kí n lọ sí ibi tí omi ti ń dà nínú kíítìnì mi àbí tọ́ílẹ́ẹ̀tì, mo lè yẹ̀wò kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí n tó mọ̀ pé mo fẹ́ pé ẹni tó lè tún ṣe wà. Ṣùgbọ́n èmi mo lè tún nǹkan ṣe fúnra mi torí pé mo gbọ́dọ̀ mọ̀ nǹkan tuntun tí ì bá ní ẹlòmíì tó máa ràn mí lọ́wọ́ ní àyíká mi.

Tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ mú iṣẹ́ yẹn láti líle tí tí di èyí tó lẹ́rọ̀, màá wá mú èyí tó le màá máa ṣe kí n mọ̀ pé mo ti ṣe èyí tó le, ó ti kúrò lọ́wọ́ mi kí n tó máa lọ sí àwọn iṣẹ́ tó dàbí pé ó lẹ́rọ̀ díẹ̀ tí ò kò gbó mi níra. Tí bá ti ń ṣe àwọn iṣẹ́ yẹn tó, tó le gan, mo máa mọ̀ pé gbogbo àkókò mi mo máa fi sínú ẹ̀, kí n mọ̀ pé díẹ̀ tókù nínú àkókò mo máa fi ṣe ti èyí tó jẹ́ ẹlẹ́rọ kí n mọ̀ pé mo ti ṣiṣẹ́ tán. Ìgbà mí tí gbogbo ẹ̀ bá dàrú pọ̀, tó bá dà wípé gbogbo iṣẹ́ yẹn náà ó ń gba gbogbo ọkàn mi, ó ń jẹ́ kí n máa ronú, mo máa ń lọ rìn. Tí n bá ti rìn díẹ̀, màá mọ̀ pé kí n padà, kí n mí dáadáa kí n tún máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn padà.

Rárá o, mi ò mọ bó ṣe ń ka àwòrán ilẹ̀ rárá, torí pé fóònù ti sọ gbogbo èléyì di ẹ̀rọ. Tí bá fẹ́ jáde, a ní bí i máàpù lórí fóònù tó máa mú wa lọ ká lọ ọ̀tún àbí ka lọ sóṣì. Ṣùgbọ́n ó ní ìdí tó yẹ kí n mọ bó ṣe ń ka àwòrán ilẹ̀ torí ó ṣe kókó. Tí fóònù tí bátìrì rẹ̀ bá ti kú àbí kò síbi tí màá ti ṣáàjì, tí bá ní àwòrán ilẹ̀, ó máa jẹ́ kí n mọ ibi tí n máa lọ, ó máa mọ ibi tí mo wà. So gbogbo ẹ̀, ó ní nǹkan tó wúlò fún. Màá mọ̀ pé màá ṣe pé mo máa mọ bó ṣe ń ka àwòrán ilẹ̀ torí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì náà.

Mo lọ sí ọjà lánàá torí pé ọjọ́ àná jẹ́ ọjọ́ ìsinmi, kò n ṣe ọjọ́ iṣẹ́. Mo lọ sí ibi tó ti ń tẹran, mo ra ata, mo ra ẹ̀gúsí fún ilé, mo ra ẹja, mo ra gbogbo nǹkan tí mo nílò ní ilé. Mo lọ sí ibi supermarket náà, mo ra gbogbo toiletries, gbogbo nǹkan tí mo fi ń wẹ̀, tí mo fi ń fọ ǹnkan, tí mo fi ń fọṣọ àti gbogbo nǹkan tí mo fi ń fabọ́. Mo ra gbogbo ẹ̀ ní supermarket. Mo lọ sọ́jà lánàá, àná ni mo lọ sọ́jà.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ ni pé tí bá ti jí, máa kọ́kọ́ gbàdúrà. Tí bá ti gbàdúrà, màá ti gbálẹ̀ láti alẹ́ àná torí pé mi fẹ́ fi ilé tó dọ̀tí. Màá ti gbálẹ̀ lálẹ́ kó tó dàárọ̀, ọ̀kín ti gbálẹ̀, ọ̀kín gbálẹ̀ làárọ̀. Èyíkéyìí tó jẹ́ wípé ó wà ókè fé mi. Màá ti gbálẹ̀, tí bá ti gbálẹ̀, màá wẹ̀, màá jẹ oún, màá ṣe gbogbo ǹkan tó yẹ kí n ṣe kí n tó kúrò nílé sí ibiṣẹ́ tí mò ń lọ. But gbogbo ǹkan ṣùgbọ́n gbogbo ǹkan tí ó yẹ kí n ṣe àkọ́kọ́ ni gbàdúrà. Tí bá ti gbàdúrà, màá fẹnu, màá wẹ̀. Tí bá ti ṣe gbogbo iyẹn, màá wọ aṣọ, màá tilẹ̀kùn, màá máa lọ ibi iṣẹ́.

Rárá o, mi ò ṣe rárá rárá rárá ra. Ọkàn mi dàa yáragiri. Mo wà ní ibi tó yẹ kí n wà, mo máa ń sáré, mo máa ń mì dáadáa, mo máa ń ṣe nǹkan tó yẹ kí n ṣe. Kò n ṣe wipé mò ń mì jù or, mii mì dáadáa. Ọkàn mi máa ń ṣe bó ṣe ń ṣe, bó ṣe máa ń dùn, ó ń dùn bí ó yẹ kó dùn. Ìgbà tí ò yẹ kó dùn dáadáa ni pé, bóyá mo ti sáré ju, mo ti gbe ǹkan tó ju ara mi lọ or, mi ò ní ibi tí màá ti mì dáadáa. Tí àwọn nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ ni o máa n dàbi pé ọkàn kan ò mì dáadáa. Íyẹn dè o wà wípé ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tí ọkàn yẹn ò bá mì dáadáa ní ibi tó yẹ kó mì dáadáa ni nǹkan máa ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ti tèmi o. Ọkàn mi wà pa dáadáa. Mi ò ní ṣe gbogbo ìsọdọ̀tun ọkàn rárá rárá, mi i ní lè ro ẹ̀ rárárá.

Bayi bayi, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mò ń lo fóònù iPhone tó ní storage 128 gig. Ó de ní speaker dáadáa, ó ń sọ̀rọ̀ dáadáa, kò ní problem. Ó wà, mo rà án tuntun pẹ̀lú páálí. Fóònù iPhone ni mí n lo tí mo fi ń gbé káàkiri.

Mo máa ń ṣe oríṣìíríṣìí. Àkọ́kọ́ ni pé mo máa ń tètè dé ibi iṣẹ́. Tí ìbá lè dé ibi iṣẹ́ torí pé súnkẹrẹ fàkọ̀ rẹ ọkọ̀ wà tàbí nǹkan ti ṣẹlẹ̀, mo gbọdọ̀ sọ fún àwọn òṣìṣẹ́ mi, mo gbọdọ̀ sọ fún ọ̀gá mi. Kíákíá, kíákíá, kíákíá kò ṣe pé mi ò ní sọ fún wọn tàbí kí n wà níbẹ̀ ní bí súnkẹrẹ fàkọ̀ rẹ ọkọ̀ àbí ibi tí ìjàmbá ti wà, kí n má sọ fún wọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Mo máa ń tètè dé ibi iṣẹ́, tí mo bá dé ibi iṣẹ́, mo máa ń ṣiṣẹ́ dáadáa. Mo máa ń ṣiṣẹ́ tọkàntọkàn, mo máa ń ṣiṣẹ́ taratara torí pé té mi ló bá ní ilé iṣẹ́ tèmi, mo gbọdọ̀ ní àwọn òṣìṣẹ́ tó máa ń ṣiṣẹ́ ta kárakára kí n lè ní gbogbo nǹkan tó yẹ kí n ní ní ilé iṣẹ́. Torí náà mo máa ń mú ilé iṣẹ́ ọ̀gá mi bí i ti ilé iṣẹ́ tèmi. Ikẹta ni pé mi ò kí ń sọ̀rọ̀ èèyàn. Tí a bá ń sọ̀rọ̀ èèyàn kiri, ó máa di pé àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ máa rí ẹ bí pé o ò ní nǹkan ṣe. Só dàálárà àwọn mẹ́ta yìí náà mo máa ń ṣe wọ́n. Mo máa ń ṣe àwọn ìtókù náà, but àwọn mẹ́ta yìí gangan ni màá ṣe.

Ti mò ń gbé, ìlú tí mo wà yìí, kó i ṣe wí pé òtútù máa ń pọ̀ níbí. Ó jẹ́ ibi ilẹ̀ tí òru wà ju òtútù lọ. Tí òjò bá rọ̀, ó máa ń ṣe fẹ́rẹ̀, ìgbà mí ó máa ń pọ̀. Mo ní àwọn aṣọ òtútù torí pé ìgbà mí òjò yẹn máa ń pọ̀, gbogbo ẹ máa tutù lọ. Mo ní èyí tí ó jẹ́ fún òru, ṣùgbọ́n tí òru ó pọ̀ ju ti òtútù lọ. Ti òtútù jẹ́ kékeré torí pé tí òjò nìkan bá rọ̀, ìgbà tó jẹ́ tó máa ń ní òru ní ilẹ̀ tí mo wà ó pọ̀ ju òtútù lọ.

Mo like àwọn tó ń gbá ball. Ìdárayá tí mo fẹ́ràn jù ni àwọn tó ń gbá ball. Láti kékeré mo ti nífẹ̀ẹ́ club Chelsea tó wà ní London ní UK, torí pé bàbá mi náà nífẹ̀ẹ́ club ẹgbẹ́ wọn, ẹgbẹ́ Chelsea ní UK ní London. Nsiinyi báyiì báyiì lọ́wọ́, èmi nífẹ̀ẹ́ Liverpool ní UK báyii báyiiì torí pé mo ti dàgbà. Èmi náà fẹ́ ní club ẹgbẹ́ tèmi náà nífẹ̀ẹ́ ti tèmi tí màá fi dá àwọn ọmọ mi bí dádi mi ṣe dá Chelsea sí èmi. Màá fi dá àwọn mi pé club tí ìyá yín nífẹ̀ẹ́ jù, ẹgbẹ́ tí ìyá yín love jù ni Liverpool of UK.

Ìgbéyẹ̀wò tí mo ṣe fún iṣẹ́ tó kẹ̀yin, mo ṣe dáadáa. Mo gba mẹ́rin nínú márùn-ún torí pé gbogbo ǹkan tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, gbogbo ǹkan tó yẹ kí n ṣe fún ọdún tó kọjá títí di ọdún ta wà yìí, wọ́n máa ń ṣe ní ọdọọdún. Gbogbo ẹ̀ ni mo gba. Mánájà mi náà fi ọ̀rọ̀ tó da sílẹ̀ fún èmi torí pé mo máa ń ṣiṣẹ́ dáadáa. Mo ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ yìí, mo ṣe ní oṣù tó kọjá torí pé oṣù tó kọjá jẹ́ oṣù December tó jẹ́ ọdún tí ọdún máa ń tán. Ó jẹ́ oṣù tí ọdún máa ń tán.

Mo ti ṣìnà dáadáa darí. Kò ṣe tuntun fún èmi torí pé ìgbà mi bo ibi tí kí ibi tí mo máa ń lọ kò wà lórí máàpù lórí fóònù mi. Ìgbà mi ó máa wà bẹ́ẹ̀, ṣùgbọ́n kò fún mi ní ibi toye ki n lọ gangan. Ìgbà mi ó máa dárí mi sí ibi tí fùsùkẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ wà. Ìgbà mi ó máa dá mi sí ibi tó yẹ kó dá mi sí ibi tí wọ́n ti ń ṣe gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ni, mo ti ṣọnù rí, mo ti, mo ti ṣìnà rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ìgbà mí tí bá lọ sí ibi kí ibi tí mi mọ ibẹ̀ yẹn dáadáa àti pé gbogbo èyí tí mò ń béèrè lórí fóònù mi tí mo fi ń wá ní ibi tí mò ń lọ kò yé mi, kò tọ̀nà dáadáa. Mo máa ń bèèrè lọ́wọ́ ènìyàn torí àwọn ènìyàn gangan gangan ló mọ ibi tí mò ń lọ torí àwọn gan ló ń gbé ní ibi tí mò ń lọ. Ó jẹ́ nǹkan pàtàkì náà torí pé àwọn mi wọ́n ní ìgbéraga, wọ́n ò ní bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọn á máa sá gidi máa wá ibi tí ó sọnù, tí ó dẹ̀ sọnù. Bẹ́ẹ̀ni mo ti bèèrè, mo ti bèèrè lọ́wọ́ àwọn ènìyàn pé ibo leléyìí? Ibo la ń lọ? Ibo ni màá dé? Ṣé ibí yìí dà? Ṣé mo gbọdọ̀ lọ bẹ́ẹ̀ níìsín? Torí pé oríṣiríṣi orò ló máa ń ṣe ní ìlú tí mò ń gbé. Mo gbọdọ̀ mọ ibi tó máa lọ àti àkókò tó máa lọ. So ó dà k’èèyàn máa bèèrè àwọn ènìyàn lọ́wọ́ pé ibo leléyi, ṣe mo lè lọ bẹ́ẹ̀?

Oríṣiríṣi ẹ̀bùn ni mo ti rà fún àwọn ènìyàn. Oríṣiríṣi ẹ̀bùn ló dẹ́ wà. Ẹ̀bùn ọjọ́ ìbí wà, ẹ̀bùn ìgbéyàwó wà, ẹ̀bùn Kérésìmesì ó wà, ẹ̀bùn ìyìn àti ẹ̀bùn ìrànlọ́wọ́ náà wà. Mo ti ra oríṣiríṣi fún àwọn ọ̀rẹ́ mi. Ìgbà tí ọ̀rẹ́ mi kan ń ṣe ọjọ́ ìbí, mo ra ǹkan tó ń tọ́ séte àti ǹkan tó ń tọ́ ṣejú. Mo rọkun àtíkè fún un torí pé ó like ǹkan tó ń tọ́ ṣojú àti ǹkan tó ń tẹ́ séte. Ìgbà tí ọ̀rẹ́ mi ń ṣe ìgbéyàwó, mo ra ǹkan tó ní wíwò ní ibi tuntun tó ń lọ. Mo ra máṣínì tó fi ń fọṣọ fún un torí pé ó ní ìlò fún ilé tó ń lọ, ilé ọkọ tó ń lọ. Oríṣiríṣi mo ti rà. Tí Kérésìmesì, mo ti rà fún àbúrò mi. Mo ra kéèkì àkàrà òyìnbó, mo rà fún àbúrò mi torí pé ó níífe ǹkan tí wọ́n fi fúláwà ṣe. Oríṣiríṣi mo ti rà fún àwọn èèyàn.

Kókó ìwé tí mo ní ìfẹ́ràn jù jẹ́ mathematics. Mathematics ni mo ní ìfẹ́ràn jù torí pé mo jẹ́ ọmọ tó wà ní science. A ní mẹ́ta ta pín ẹ̀kọ́ wa sí. À, mẹ́ta ni. Science wa, art wa, accounting wa. Mẹ́tẹ́ta yẹn ló wà. Èmi wà ní science nítorí náà wa ní ìfẹ́ sí mathematics. Tí o bá mọ bó ṣe ń ṣe eléésé lé, kò dínwọ́ pọ̀. O ò ní nífẹ̀ẹ́ science, o dẹ̀ ní nífẹ̀ẹ́ mathematics. Nítorí náà ló jẹ́ kí n nífẹ̀ẹ́ mathematics torí pé ìfẹ́ mathematics náà ló mú mi wọ science tí èmi wà ní school.

Mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ ìkẹta lóṣù, torí pé tí mo bá gẹ ní ọ̀sẹ̀ méjì lóṣooṣù, ó di ẹ̀ẹ̀mẹ́jì ní oṣù kan, kò dẹ̀ dáa. Ó máa jẹ́ kí irun mi fà sẹ́yìn. Tí irun bá fà sẹ́yìn, mi ò ní lè dúró gé mọ́. Mo máa ń ṣe ní ọ̀sẹ̀ kẹta. Mo máa ń gé irun mi lọ́sẹ̀ kẹta oṣù. Mo ní nǹkan tó ń fi gẹrun ti tèmi, mo ní gbogbo ẹ̀. Mo máa ń nùú, mo máa ń sterilize ẹ̀. Mo máa ń jẹ́ wípé ó wà dáadáa kí mo lọ máa lo èyí tó wà ń ta.

Bẹ́ẹ̀ni ó dára, ojú mi dára. Mi o lèdò láti lò gíga ìrísí pé kí n fi ríran dáadáa. Ojú mi dára dáadáa, mò ń rí ètò ẹkẹrẹ. Kò ṣe pé mo ní ojú tó ríran tó fàsẹ́yìn tí ò rí ètò wà ní iwájú ọ́ tàbí eyii to wà níwájú tí mo rí. Mi rí ètò wà ní tó jìnà sí mi. Gbogbo e ní mo ní ró dáadáa. Mo ti yan ojú mi wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ púpọ̀. Ojú mi wà dáadáa. Kò ṣe pé mi ò ríran dáadáa. Ojú mi dára.

Tí n bá ti lọ sí iṣẹ́ láti ọjọ́ ajé sí ọjọ́ Jímọ̀, tó bá di ọ̀sẹ̀ tó ti tán, ta bá ti ní pé àwa ń lé, mo ní ẹ̀rọ ìfọṣọ èyí tó ń pè ní washing machine. Òun ni mo ní nílé torí ó jẹ́ kí gbogbo ẹ̀ dára fún mi. Kò jẹ́ kí máa fi gbogbo ọwọ́ mi máa gba ṣọ. Ní ìlú tí mo wà, ó mọ́ wọn lára pé kí wọ́n máa fi ọwọ́ fọṣọ. Ṣùgbọ́n èmi kò mọ̀ mi lára torí pé ó máa ń gba àkókò, ó lè máa gba ẹ̀mí èèyàn, ó máa ń gba gbogbo tara tara èèyàn. Mo ní ẹ̀rọ ìfọṣọ, ẹ̀rọ ìfọṣọ ni mo máa ń lò lọ́jọ́ Abati. Abati yẹn mo máa ń fọṣọ. Tó bá fẹ́ fọṣọ, èyí tó ń pè ní Saturdays.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago sọwọ́. Mo nílò aago tó pọ̀ díẹ̀, ṣùgbọ́n mo ní méjì tàbí mẹ́ta tí mo nífẹ̀ẹ́ jù. Èyí tí ẹ̀gbọ́n mi rà fún mi àti ẹni tí mò ń fẹ́ tó rà fún mi. Méjèèjì yẹn ni mo máa ń wọ̀ lọ síbi iṣẹ́. Ìgbà mí, mo máa ń wọ àwọn èyi tòkù tí èmi rà fúnra mi. Mo máa ń wọ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan fún ọjọ́o mi. Ọjọ́ ẹtì ọjọ́ àbámẹ́ta ó yàtọ̀ sí èyí tí mo máa wọ̀ ní ọjọ́ ẹtì. Ọjọ́ jímọ̀ ó yàtọ̀ sí èyí tí mo máa ń wọ̀ ní ọjọ́ àbárùn. So oríṣìíríṣìí ni mo máa ń wọ̀.

Oṣù mẹ́rin tó kọjá ni mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ torí pé oṣù mẹ́rin mẹ́rin ní ọdún kan lọ́ má ṣe ǹkan tuntun pé a máa kọ́ ǹkan tó ń pè ní training. Torí pé training yẹn ní èyí tó má ń dá fún ara wa, ó má ń dá fún wa gan. Ta bá ti ṣe ìdánwò yìí, ta bá ti mọ ǹkan ta ti kọ́, awá mú gbogbo ǹkan ta ti kọ́ ní kìnì yìí, ta bá mú wá sí ibi iṣẹ́. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe máa rì lò sí ibi iṣẹ́ kí iṣẹ́ wa lè tòrò, kí iṣẹ́ wa lè yọnu ná.

Oríṣìíríṣìí ni mo máa ń ṣe fún ìgbádùn, kí n máa púrò oríṣìíríṣìí. O jẹ́ wípé nǹkan tí o bá jẹ́ ọkàn mi fẹ́ ṣe ni mi máa ṣe. Ìgbà míì mo máa ń lọ wo àwọn tó ń gbá bọ̀lu. Ìgbà míì mo máa lọ sí sinimá. Ìgbà ti. Ìgbà mí mo maa n lo wè wè, mo maa lo wè. Wíwẹ̀ ni wípé mo máa ń wẹ̀ ibi tó máa ti ń ṣe swimming, nǹkan tó pè ní swimming, màá lọ wẹ̀. Ìgbà míì mo máa ń wà nílé, màá ń sùn dáadáa, dáadáa. Ìgbà míì mo máa ń kàwé. Ìgbà míì mo máa ń wo fíìmù. Oríṣìíríṣìí ni mo máa ń ṣe tí ba fẹ́ gbádùn ara mi. Ìgbà míì ó lè jẹ oúnjẹ kíì jẹun dáadáa lọ́jọ́ yẹn kí n mọ̀ pé mo ti jẹ gbádùn.

Data tí máa ń lò lọ́soọ̀sẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀. Ó tó èyí tí ó yẹ kí èèyàn máa lò lọ́sọ̀osẹ̀ torí pé tó bá tí di ọ̀sẹ̀ mo wa wà níbí iṣẹ́. Èyí tó wà níbí iṣẹ́ ni mo máa ń lò, ṣùgbọ́n èyí tí mo máa ń lò ní ilé ó jẹ́ láti ọjọ́ abámẹ́ta sí tí i di ọjọ́ Sunday, ọjọ́ ta tí ń lọ church. Ọjọ́ méjì àbí mẹ́ta ni mo máa ń lò ní ilé tí mo fi máa ń lo data. Data yẹn ọ́ n pọ̀ rárá.

Mo máa sọ pé bẹ́ẹ̀ni mo mọ̀ wọ́n díẹ̀ àti pé mo mọ̀ wọ́n bí ó yẹ kí n tí mọ̀ wọ́n torí pé nǹkan tó fi hàn mí ni èmi mọ̀. Àwọn ará àdúgbò mi mìíràn ètèkète ni wọ́n, àwọn mi wọ́n nífẹ̀ẹ́ mi, tí wọ́n ò bá rí mi wọ́n máa wá bèrè mi, tí bá fẹ́ ra nǹkan wọ́n máa bèrè, tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ ní àdúgbò wọ́n máa fi tán mi pé òun leleyi nǹkan tó ṣẹlẹ̀ leleyi. Oríṣìíríṣìí ará àdúgbò ni èmi ní, torí náà mi lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n mo mọ̀ wọ́n bí ó yẹ kí n tí mọ̀ wọ́n.

Rárá o, rárá o. Mi ò fẹ́ràn ìrìn àtẹ̀gùn pé kí n máa rìn, kí n máa gòkè, kí n máa gùn, sálẹ̀, padà. Mi ò nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ó máa ń gbin ara gan. Mi lè ní ìfẹ́ kí èèyàn ó máa fi ara ẹ, kó máa fi ṣiṣẹ́ gan. Mo máa jé kí ara mi sesè isè to ye kó se sùgbón mi kìn tè jù bóyá kò tè ló ó ní nǹkan tí èmi náà fẹ́ ṣe fúnra mi ni pé mo fẹ́ jẹ́ kí ara mi tẹ ara ju bó ṣe máa ń ṣí lọ kí n lè mọ̀ pé mo ní ìpín, mo ní pọ̀n dáadáa láti ṣiṣẹ́.

Batiri fóònù mi tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ yìí kò fi bẹ́ẹ̀ nípọ́n, tó yẹ kó ní. Ó máa ń tètè wá lẹ̀. Mo ma ń lo èyí tan máa ń pè ní power bank torí pé fóònù batiri mi máa ń tètè wá lẹ̀. Tí n bá ti tẹ̀ díẹ̀ a ti wá lẹ̀. Ó ma wá lẹ̀ ju bí ẹ kó ṣe wá lẹ̀ lọ. Wọ́n ti sọ pé bí fóònù yẹn ṣe rí nìyẹn torí mo lọ ká nípa fóònù tí èmi ń lò. Wọ́n ní gbogbo èyàn ni wọ́n ti sọ fún wọn pé bí fóònù wọn yẹn ṣe rí nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́mù. Ìgbà mi tí màá ti ń ṣiṣẹ́ tó dàwípé, ó wá dàwípé ọrùn fẹ́ máa kù mi, tàbí iṣẹ́ yẹn kò fi bẹ́ẹ̀ mú ayọ̀ wá, mo máa ń jẹ gọ́mù yìí kó lè jẹ́ kí gbogbo ojú mi kó wà níbi to yẹ kó wà, kí gbogbo ara mi kó má ṣe ṣiṣẹ́ péye péye. Ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀mí mi jí. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́mù.

Rárá o, mi ò jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ kí ma jí lára kùtùkùtù. Ṣùgbọ́n torí pé a gbọ́dọ̀ lọ ibi iṣẹ́, a gbọ́dọ̀ ní owó, a gbọ́dọ̀ ṣe ǹkan tẹ́ ya ká ṣe pé èèyàn ni a má ṣe ń jí ní àárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ tí mò ń ti parí iṣẹ́, tó bá ti di ọjọ́ àbámẹ́ta, mo má ń sùn wọ àkókò tó yẹ kí n sùn, torí pé mi ò tí lọ ibi iṣẹ́, mi ò ní ǹkan tó yẹ kí n ṣe ní kíákíá. Mo má ń ní sùnú, mo má ń sùn dáadáa, torí pé tí ì bá ń sùn dáadáa, tí ì bá ti ní gbogbo àkókò lọ́sẹ̀ kan tó yẹ kí n sùn, ara mi a má rí bákan. Wọ́n ti sọ pé kí èèyàn má sùn ní wákàtí mẹ́jọmẹ́jọ lójoojúmọ́. Tí mi ò bá rí wákàtí mẹ́jọmẹ́jọ yẹn sùn dáadáa, mo má sùn ètókù ní ọjọ́ àbámẹ́ta.

Oríṣiríṣi ohun mímu ló wà, èyí tí wọ́n máa ń pè ní soda, èyí tí wọ́n máa ń pè ní juice, èyí tí wọ́n máa ń pè ní yoghurt, èyí tí wọ́n máa ń pè ní ice cream àti èyí tí wọ́n máa ń pè ní fura. Oríṣiríṣi ló wà ṣùgbọ́n èyí tí mo nífẹ̀ẹ́ jù ni yoghurt. Mi ò like àwọn soda, mi ò like oríṣiríṣi àwọn yẹn, ṣúgà máa ń pọ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn yoghurt tí ò kí ń ní ṣúgà, wọ́n máa ń kọ pé sweetened yoghurt àti unsweetened yoghurt. Unsweetened yoghurt yẹn gan gan gan ni mo nífẹ̀ẹ́ rẹ jù torí pé ó wà ní ẹ́ ọ̀rá kékeré, kékeré ló wà nínú ẹ̀. Mi ò like, mi ò nífẹ̀ẹ́ nǹkan tí ọ̀rá pọ̀ nínú ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Mo ní èyí tó máa ń pè ní coffee maker, èyí tó máa ń ṣe coffee fún mi. Mà kọ̀ tẹ̀, a ṣe gbogbo ǹkan tí mo fẹ́. Oríṣiríṣi lódẹ̀ wá nu coffee machine yẹn, oríṣiríṣi ló dẹ̀ máa ṣe fún èmi. Mo ní èyí tó máa ń tan iná, tí bá pè, ó máa tan iná fún mi. Ó máa sọ fún mi pé iná wà, iná ò sí. Ó máa sọ fún mi pé iná ti fẹ́ tán pé kí n ra iná sí ilé. Mo ní oríṣiríṣi ọlọ́gbọ́n nílé. Mo ní èyí tó máa ń tan TV, tí bá ti sọ fún pé kó tan TV, ó máa tan TV. Mo máa ń sọ fún èyi kan kó bá mi pè àbí kó máa kọ orin kí n máa gbọ́ orin. Èyí kí èyí tó èmi nífẹ̀ẹ́ sí láti gbọ́ nígbà yẹn.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn, èyí tó máa n sọ fún mi pé kóún bá mi tan iná, èyí tó máa n sọ fún mi pé kóún bá mi ra iná, èyí tó máa n tọ tífì mi, èyí tó máa n sọ fún mi pé ẹ̀yàn wà ní ilẹ̀kùn mi. Mo ní èyí tó máa n tanná tí màá sọ fún pé kó tanná. Mo ní èyí tó máa n kọrin tí màá sọ fún pé kó máa kọrin fún mi. Mo ní èyí tó máa n sọ fún pé kó bá mi pè eyàn lórí fóònù ó dè máa bá mi pè eyàn. Mo máa n lo àwọn ẹ̀rọ ìrànwọ́, mo máa n lo wọ́n gan torí wọ́n ti mú ayé dẹ́rùn si. Kò ń ṣe pé wa máa wá nǹkan tó yẹ kó wa tí ó rí, tó bá ti sọ fún, a lọ wa rí níbikíbi lórí íńtánẹ́ẹ̀tì tó bá wà àti bíkíbi tí ó wà ní ilé rẹ̀. Ó dè máa ń rán àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ò lè dárìn tí wọ́n lè dàgbé, wọ́n ò lè ríran. Àwọn èèyàn tó wà ní disability part ayé wọ́n máa ń ràn lọ́wọ́, ó dáa gan.

Mo máa ń yẹ ímélì mi wò lójojúmọ́, àtàárọ̀, àtọ̀sàn, atalẹ̀. Torí pé mo máa ń ní ìgbàkígbà tí ọ̀gá mi máa ránṣẹ́ sí mi, tí bá fẹ́ ránṣẹ́ sí mi wọ́n máa ń lo ímélì. Ìgbà mí wọ́n máa ń rán oríṣìíríṣìí iṣẹ́ tó yẹ kí n fi ṣiṣẹ́, kí n fi mọ̀ nkàn tí mò ń ṣe ní iṣẹ́, mo máa ń lo ímélì. Ìgbà gbogbo ni mo máa ń yẹ ímélì mi wò àárọ̀, ọ̀sán, atalẹ̀. Àárọ̀ tí bá ti di, ọ̀sán tí wọ́n wà níbi iṣẹ́ àti alẹ́ tí mo kí n tó sùn.

Mo ma n jí láàrọ̀, tí fóònù mi tó máa ti dún, pé ìgbà tó yẹ kí n jí ti dé o, mà á jí. Ti bá ji máa gbàdúrà, tí bá ti gbàdúrà, mà á ṣe nǹkan tó yẹ kí n ṣe, aṣọ, ìwẹ̀, ìfo ẹ́nu, oúnjẹ gbogbo nǹkan tó yẹ kí n ṣe tí bá ti fẹ́ máa lọ ibi iṣẹ́, mà á ṣe, tí bá ti ṣe tán, ọjọ́ tí ń bẹ̀rẹ̀ nìyẹn. Tí n bá fẹ́ jí ní òwúrọ̀, fóònù mi, àláàmù aago tó yẹ kí n jí lórí fóònù mi ló máa ń dún. Àláàmù lórí fóònù mi ló máa ń jí mi ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo nífẹẹ kí n jókòó ní ilẹ̀ Ferensi nínú ọkọ̀ òfurufú torí pé ó máa jẹ́ kí n dé ibi tí mo ń lọ kíákíá. Kò n ṣe pé màá lo bí i wákàtí mẹ́wàá, wákàtí márùn ún ní ibi tí mo lọ tí mo lè lo wákàtí kan ti fi dé ibi tí mo ń lọ. Mo fẹ́ràn kí n jókòó ní ilẹ̀ ferensé nínú ọkọ̀ òfurufú.